Bẹ́ẹ̀ni, mo ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá. Mo pinnu láti forúkọsílẹ̀ nítorí pé mo fẹ́ máa tọ́jú ara mi dáadáa, mo sì fẹ́ jẹ́ kí ìlera mi dára. Mo rí pé ìdárayá ṣe pàtàkì gan fún ara, kì í ṣe fún ara nìkan ṣùgbọ́n fún ọkàn àti ìrònú pẹ̀lú. Nígbà tí mo bẹ̀rẹ̀ sí n lọ sí ilé ìdárayá, kò rọrùn fún mi níbẹ̀rẹ̀. Ni ọjọ́ àkọ́kọ́ ara mi rẹ̀ gan, mo sì ní ìrora díẹ̀. Ṣùgbọ́n mo sọ fún ara mi pé màá máa tẹ̀síwájú. Díẹ̀díẹ̀ ni mo bẹ̀rẹ̀ sí ní rí wípé ara mi lágbára síi. Mi ò sí ń rẹ̀ bí tẹ́lẹ̀. Mo máa ń lọ sí ilé ìdárayá ní àkókò tí mo bá rí. Kò ṣe pé mò ń lọ lójoojúmọ́ ṣùgbọ́n mò ń gbìyànjú láti lọ ní ní ó kéré tán ìgbà méjì tàbí mẹ́ta lọ́sẹ̀ kan. Nígbà tí mo bá lọ, mo máa ń ṣe ìdárayá rọrùn bí rínrìn lórí ẹ̀rọ, gbígbé ọwọ́ àti ẹsẹ̀ àti fífara rọra ṣiṣẹ́. Ohun kan tí mo fẹ́ràn nípa ilé ìdárayá ni pé mo máa ń rí àwọn ènìyàn mi níbẹ̀. Ìyẹn máa ń fún mi ní ìmísí. Nígbà tí mo bá rí àwọn àwọn mi tí ń ṣe ìdárayá, ó máa ń jẹ́ kí n sọ fún ara mi pé ẹ máa tẹ̀síwájú, ẹ máa ṣe tìrẹ. Èyí ràn mí lọ́wọ́ gan ni. Ilé ìdárayá tún ti ràn mí lọ́wọ́ láti dín ìrònú kù. Nígbà tí mo bá ní ọ̀pọ̀ nǹkan lórí ọkàn mi, mo kàn lọ síbẹ̀, mò ń ṣe ìdárayá díẹ̀ lẹ́yìn náà inú mi á balẹ̀. Mo máa ń jáde níbẹ̀ pẹ̀lú ìtùnú, ara mi sì máa ń dára. Nítorí náà bẹ́ẹ̀ni mo ní ìf lọ́pọ̀lọpọ̀

Bẹ́ẹ̀ni, mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud. Ó ti di nǹkan tí mo máa ń ṣe déédéé nísinsì yí, nítorí pé ó rọrùn gan an, ó sì ń ràn mí lọ́wọ́ púpọ̀. Mo rí i pé fífi fáìlì sí cloud dára ju kí n fi gbogbo nǹkan sí fóònù tàbí kọ̀m̀pútà nìkan. Ìdí kan pàtàkì tí mo fi ń lo cloud ni pé ó máa ń dá mi lójú pé fáìlì mi wà ní ààbò. Bí fóònù tàbí kọ̀m̀pútà bá bàjẹ́ tàbí bí mo bá pàdánù rẹ̀, mi ò ní pàdánù fáìlì mi. Mo kàn wọlé sí cloud mi lórí ẹ̀rọ mi, ó sì tún, ó tún rí gbogbo fáìlì mi padà. Èyí jẹ kí inú mi balẹ̀ gan. Mo tún fẹ́ràn cloud nítorí pé mo lè rí fáìlì mi ní ibikíbi tí mo bá wà. Bí mo bá wà nílé, níbi iṣẹ́, tàbí níta, tí mo bá ní ìkànnì ayélujára, mo lè sí fáìlì mi. Kò sí dandan kí ń máa, kí a máa gbé flash tàbí hard drive kiri. Gbogbo nǹkan wà níbẹ̀ lórí cloud. Ohun mi tí mo fẹ́ràn ni pé cloud jẹ́ kí n ṣètò fáìlì mi dáadaa. Mo lè gbé wọn sí fóọ́dà, mo lè fún wọn ní orúkọ tó yẹ kí n sì rí wọn rọrùn. Bí mo bá fẹ́ wà, bí mo bá, bí mo bá fẹ́ wá fáìlì nǹkan, mi ò ní wàhálà púpọ̀. Mo kàn wà níbẹ̀, mo sì rí i. Mo tún ń lo cloud fún iṣẹ́ àti fún nǹkan ti ara ẹni. Fún iṣẹ́, mo máa ń fi dọ́kúmẹ́ǹtì PDF àti àwọn fáìlì pàtàkì síbẹ̀. Mo tún, mo fún ti ara ẹni, mo lè fi àwòrán, fídíò àti nǹkan mi tí mo fẹ́ pamọ́ síbẹ̀, gbogbo wọn jọ wà ní ibi kan. Nígbà mi, mo tún lè pín fáìlì láti inú cloud sí ẹlòmíràn. Bí mo bá fẹ́ rán fáìlì sí, bí mo bá fẹ́ rán fáìlì sí ọ̀rẹ́ tàbí sí ẹlẹgbẹ́ iṣẹ́, mo kàn fi líńkì ránṣẹ́. Kò sí sí wàhálà kankan. Èyí gba, ó gba àkókò kúrò lọ́wọ́ mi. Nítorí náà, bẹ́ẹ̀ni, mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud. Ó rọrùn, ó da, ó sì ń jẹ́ kí ìgbésí ayé mi rọrùn ju tẹ́lẹ̀ lọ. Mo tún, mo ti faramọ́, mo sì mọ̀ pé mi ò ní da, dú mi ní dádúró láìpẹ́.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi dára gan. A máa ń bá ara wa sọ̀rọ̀ ní ìmọ̀lára rere, a sì máa ń jíròrò nípa ohun tó ṣe pàtàkì fún iṣẹ́. Bí mo bá ní ìṣòro kan tàbí bí mo bá ní ìbéèrè nípa iṣẹ́, mo lè lọ bá a sọ̀rọ̀ láìní ìbànújẹ́. Ó máa ń fetí sí mi pẹ̀lú ìfarabalẹ̀, ó sì máa ń gbìyànjú láti lóye ohun tí mò ń sọ. Mo rí pé ó jẹ́ olórí tó ní ìfaradà gan. Bí mo bá ṣe àṣìṣe díẹ̀, kì í ṣe ẹni tí yóò bínú tàbí kó dà mí lọ́rọ̀. Ó máa ń tọ́ mi sọ́nà, ó sì máa ń fi ìmọ̀ràn fún mi láìfi ìbínú hàn. Èyí jẹ́ kí n ní ìtùnú láti kọ́ ẹ̀kọ́ àti láti ṣe dáadáa ní iṣẹ́ mi. Mo tún mọ̀ pé ó máa ń fún mi ní agbára láti fi ìmọ̀ mi hàn àti láti ṣe ojúṣe mi pẹ̀lú ìfẹ́. A tún máa ń jíròrò nípa bí a ṣe lè mú iṣẹ́ wa dára sí i. Nígbà mí, olórí mi máa ń bèèrè èrò mi nípa ohun tí a lè ṣe dáadáa, ó sì máa ń gbá, ó máa ń gbá lọ́kàn. Èyí jẹ́ kí n rí pé à ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ẹgbẹ́ kan, kì í ṣe pé ó kan pàṣẹ fún mi lásán. Ó tún jẹ́ kí n ní ìtara láti ṣiṣẹ́ takuntakun torí mo mọ̀ pé eré mi yóò jẹ́ pé ó máa ń wúlò fún gbogbo ẹgbẹ́. Ni gbogbo ọjọ́, ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí mi ń mú kí ìmọ̀ràn mi gùn, ó sì ń ràn mí lọ́wọ́ láti fi ara mi hàn dáadáa. Bí ó tilẹ̀ jẹ́ pé mo ní láti, mo ní láti ṣe àwọn iṣẹ́ púpọ̀, ó máa ń ràn mí lọ́wọ́ láti ṣètò àkókò mi, ó sì máa ń fún mi ní ìmísí láti tẹ̀síwájú. Nígbà tí mo bá rí ìdí tí ó fi ń ṣiṣẹ́ pẹ̀lú mi, ó ń jẹ́ kí n ní ìfẹ́ sí ibi iṣẹ́, mo sì ń rí pé mo lè dá iṣẹ́ mi lórí ìtẹ́lọ́rùn. Ni, ní ìparí, ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi dára gan. Ó dá lórí ìbọ̀wọ̀, ìbánisọ̀rọ̀, ìfaradà àti ìfaramọ́ ara ẹni. Èyí jẹ́ kí n ní ìtara kí n lè ṣiṣẹ́ dáadáa, kí n sì máa lọ síbi iṣẹ́ pẹ̀lú inú dídùn lójoojúmọ́. Mo mọ̀ pé bí a bá ní ìbáṣepọ̀ tó dára pẹ̀lú olórí wa, iṣẹ́ yóò máa lọ dáadáa, gbogbo ẹgbẹ́ sì yóò ní ìtẹ́lọ́rùn sí i.

Bẹ́ẹ̀ni, etí mi dára gan. Mo máa ń gbọ́ dáadáa ní gbogbo ìgbà. Mo sì lè tẹ́tí sí ohun tí ènìyàn ń sọ láìní ìṣòro. Etí mi ràn mí lọ́wọ́ láti gbọ́ ìtọ́nisọ́nà níbi iṣẹ́. Mo sì lè tẹ́tí sí ohun tí olórí mi àti àwọn ẹlẹgbẹ́ mi ń sọ. Nígbà tí mo bá gbọ́ ohun dáadáa, ó rọrùn fún mi láti mọ ohun tí mo yẹ kí n ṣe. Mo sì lè dáhùn lẹ́sẹ̀kẹsẹ̀. Etí mi tún jẹ́ kí n gbọ́ orin tí mo fẹ́ràn, ìròyìn àti ìmọ̀ràn ní gbogbo ọjọ́. Bí mo bá tẹ́tí sí orin, ó máa ń fún mi ní ìsinmi àti ìtùnú. Bí mo bá gbọ́ ìròyìn tàbí ìmọ̀ràn níbi iṣẹ́, etí mi ràn mí lọ́wọ́ láti lóye ohun tó ṣe pàtàkì kí n lè ṣe ìpinnu dáadáa. Nígbà mi, mo tún máa ń fi etí mi tẹ́tí sí àwọn arákùnrin àti arábìnrin mi nílé àti níta. Tẹ́tí jẹ́ apá pàtàkì fún ìbáṣepọ̀ rere, torí pé bí a bá tẹ́tí dáadáa, a lè lóye ara wa, a sì lè ya gbogbo nǹkan kúrò ní ìṣòro. Ṣùgbọ́n mo mọ̀ pé ó ṣe pàtàkì láti da etí mi láàbò mo mo Mo máa ń yá àkókò láti sinmi etí mi kin ma baa kín má bàa jẹ́ pátápátá. Mo máa ń yá àkókò náà. Bí ó tilẹ̀ jẹ́ pé etí mi dára, mo tún gbìyànjú láti tọ́jú rẹ̀ dáadáa kí ó má bàjẹ́ láti ariwo púpọ̀ tàbí àwọn ohun to lewo tó léwu. Nítorí náà, bẹ́ẹ̀ni, etí mi dára gan. Ó ràn mí lọ́wọ́ ní gbogbo ọ̀nà. Ó sì ń jẹ́ kí n lè ṣiṣẹ́ dáadáa, gbọ́ orin, gbọ́ ìròyìn àti kí n ní ìbáṣepọ̀ rere pẹ̀lú àwọn mi. Etí mi jẹ́ apá pàtàkì nínú ìgbésí ayé mi. Mo sì mọ̀ pé mo ní láti tọ́jú rẹ̀ dáadáa.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn rìn òkè gan an. Nígbà tí mo bá n rìn òkè, ó máa ń jẹ́ kí ara mi tutù, mo sì máa ń ní ìtùnú lórí ọkàn mi. Rírin òkè tún máa ń ràn mí lọ́wọ́ láti tọ́jú ìlera mi torí pé ó jẹ́ ìdárayá tó dáa fún ẹsẹ̀ àti gbogbo ara. Mo tún fẹ́ràn rìn òkè nítorí pé ó máa ń jẹ́ kí n rí àwọn ibi tó lẹ́wà. Nígbà tí mo bá rìn, tí mo bá rìn lórí òkè, mo máa ń rí àwọn igi, àwọn ọ̀dọ́ àti àwọn ẹ̀dá ayé tí ó wà nítòsí. Ohun gbogbo yìí jẹ́ kí ìmọ̀lára mi dùn gan, mo sì máa ń ní ìfẹ́ sí ayé tó yí mi ká. Nígbà tí mo bá rìn òkè pẹ̀lú àwọn ọ̀rẹ́ tàbí ẹbí, ó tún jẹ́ kí ìbáṣepọ̀ wa dùn. A máa ń bá ara wa sọ̀rọ̀, a máa ń rẹ̀, a sì máa ń gbádùn ìrìnàjò pọ̀. Èyí máa ń jẹ́ kí ìrìnàjò òkè jẹ́ ìrírí tí ó dùn gan-an, kì ń ṣe ìdárayá nìkan ṣùgbọ́n ìbáṣepọ̀ pẹ̀lú àwọn, àwọn mi pẹ̀lú. Mo tún rí pé rínrin òkè jẹ́ kí n rántí ohun tó ṣe pàtàkì nínú ìgbésí ayé. Nígbà tí mo wà lórí òkè, mo máa ń ṣe àdúrà díẹ̀ tàbí máa ń ronú nípa ìgbésí ayé mi. Ó ń jẹ́ kí ọkàn mi balẹ̀, mo sì máa ń ní ìsinmi láti ṣe ohun tó da ní gbogbo ọjọ́, ní gbogbo rẹ̀. Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn rìn òkè gan-an. Ó ń ràn mí lọ́wọ́ fún ìlera ara, ó sì jẹ́ kí ọkàn mi balẹ̀. Mo sì tún máa ń gbádùn ìrìnàjò pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti ẹbí mi. Rínrin òkè jẹ́ apá pàtàkì nínú ìgbésí ayé mi, mo sì máa ń ṣe déédéé.

Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù ni kẹ́mísítírì. Mo fẹ́ràn rẹ̀ gan torí pé ó ní ìrìnàjò ìmúlò àti ìmọ̀lára ìmúlò. Ni gbogbo ìtẹ̀síwájú tí mo bá ṣe nínú kẹ́mísítírì, mo máa ń rí pé ó ń ràn mí lọ́wọ́ láti lóye bí ayé ṣe ń ṣiṣẹ́ àti bí ǹkan ṣe ń yípadà. Mo tún fẹ́ràn kẹ́mísítírì torí pé ó máa ń jẹ́ kí ń ṣe ìṣírò àti ìdánwò. Mo nífẹ̀ẹ́ láti rí ohun tí ń ṣẹlẹ̀ nípa ìdánwò, kí n sì lè mọ bí ǹkan ṣe ń bá ara wọn ṣiṣẹ́. Nígbà tí mo bá ń ṣe ìdánwò, ó ń jẹ́ kí ìmọ̀ mi gùn, mo sì tún ní ìtara láti kọ́ ẹ̀kọ́ si. Nígbà mi, mo máa ń fẹ́ràn ìṣírò nítorí pé ó ní ìtàn àti ìṣòro tí mo lè yanjú. Bí mo bá yanjú ìṣòro, inú mi máa ń dùn gan ni, mo sì máa ń ní ìtẹ́lọ́rùn pé mo ti ṣe dáadáa. Kẹ́mísítírì tún kọ́ mi láti rántí ǹkan pẹ̀lú ìtẹ̀síwájú, kí n lè lò ó ní ìgbésí ayé mi. Mo tún nífẹ̀ẹ́ kẹ́mísítírì torí pé ó máa ń mú ìfọ̀kànbalẹ̀ wà wá sí ọkàn mi. Nígbà tí mo bá wà nínú yàrá ìdánwò tàbí mo bá ń ka ìwé kẹ́mísítírì, mo máa ń tẹ́tí sí ohun tí, tí mò ń kọ́, mo sì máa ń ní ìdàkejẹ. Èyí tún ràn mí lọ́wọ́ láti dára, láti dára mi lórí iṣẹ́ kẹ́mísítírì. Ní gbogbo rẹ̀, kẹ́mísítírì ni kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà ìwé. Ó ń kọ́ mi ǹkan tuntun, ó jẹ́ kí ọkàn mi balẹ̀, ó sì tún ràn mí lọ́wọ́ láti ní ìtara àti ìtẹ́lọ́rùn ní gbogbo ìgbà tí mo bá ń kà á. Mo fẹ́ràn kẹ́mísítírì gan ni. Ó máa ń fún mi lára dá, ó sì máa ń fún mi ní ìtẹ́lọ́rùn, pàápàá jùlọ nígbà tí mo bá ti ṣe ìṣòro ọ́ tí mo yanjú ìṣòro kan.

Nígbà tí mo bá ní ìpàdé pẹ̀lú oníbàárà, mo máa ń bẹ̀erẹ̀ sí múra sílẹ̀ ni pé kí ọjọ́ náà tó dé. Kíkọ́ gbogbo nǹkan tí mo fẹ́ sọ jẹ́ ohun tó ṣe pàtàkì gan. Mo máa ń kọ́ àwọn àkọ́nà pàtàkì kí n lè sọ ohun tó yẹ kí n sọ láì gbàgbé nǹkan. Mo tún máa ń ṣètò aṣọ mi dáadáa. Mo fẹ́ràn kí aṣọ mi mọ́, rọrùn àti pé kó dáa. Ìrísí mi jẹ́ apá pàtàkì nítorí pé ó ń fi àkọ́lẹ́ tó dáhùn fún oníbàárà ó sì jẹ́ kí oníbàárà ní ìtẹ́lọ́rùn nípa mi. Mo tún máa ń ṣàyẹ̀wò gbogbo ìwé àti àwọn fáìlì tó yẹ kí n lò ní ìpàdé náà. Mo fẹ́ rí i pé mo ti ní gbogbo àlàyé tó yẹ kí n mọ̀ nípa oníbàárà àti iṣẹ́ tí a máa jíròrò. Bí mo bá ṣètò gbogbo nǹkan dáadáa, ìpàdé yóò lọ ní ìrọ̀rùn mo sì máa le dáhùn gbogbo ìbéèrè tí oníbàárà bá ní. Ni ọjọ́ ìpàdé náà, mo máa ń wá àkókò kí n lè dé ní ìkànsí mo sì fẹ́ jẹ́ pé mo máa dé pẹ̀lú ìtẹ́rún tàbí pé mo máa ní ìbàǹujẹ́. Nígbà tí mo bá dé, mo máa ń ṣàyẹ̀wò gbogbo nǹkan lẹ́ẹ̀kan sí kí n lè rí i pé mo ṣetán. Mo tún máa ń múra lórí ọkàn mi. Mo ní láti da ara mi lórí pé mo lè bá oníbàárà sọ̀rọ̀ ní ìfarabalẹ̀. Mo sì ní láti ní ìtara láti tẹ́tí sí ohun tí oníbàárà bá ń sọ. Mo máa ń ṣe àdúrà díẹ̀ tàbí fi àkókò sílẹ̀ láti bá farabalẹ̀ kí ọkàn mi má bà báàjẹ́ kí n lè dáhùn dáadáa. Ní gbogbo rẹ̀, mo máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà pẹ̀lú ìtẹ̀síwájú, ṣètò aṣọ, ṣàyẹ̀wò gbogbo àlàyé, dé ní àkókò àti múra lórí ọkàn mi. Èyí jẹ́ kí ìpàdé náà lọ ní ìrọ̀rùn pẹ̀lú ìpàdé wa.